Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Hmm. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata, ṣùgbọ́n kó má ní ata jù nítorí ọmọ Yorùbá ni mo jẹ́. A máa ń jẹ ata ní ilẹ̀ Yorùbá. Wọ́n á ní, "Ẹ̀ ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí to yẹpẹrẹ ni." Mo máa ń jẹ ata o, mo nífẹ̀ẹ́ oúnjẹ tó ní ata gan ni, ṣùgbọ́n kó má tún pọ̀jù nítorí ulcer. Nítorí mo jẹ́ ẹni tí ó ní ọ́sà. Mo máa ń jẹ ata ṣùgbọ́n kó má pọ̀jù.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni ẹ̀bá ọwọ́, ẹ̀bá ọwọ́ kékeré tí olóyinbo wọn ń pè ní bracelet. Nínú àpò owó mi, mo ní ẹ́ń, nǹkan tí wọ́n ń pè ní ATM card, olóyinbo ń pè ní ATM card tí a máa ń fi yọ owó. Mo dẹ̀ ní owó nínú àpò owó mi náà. Mo dẹ̀ ní nǹkan obìnrin bí i nǹkan tí àwọn olóyinbo ń pè ní lip gloss. Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ni ATM card, lip gloss, bracelet. Nígbà mí, mo máa ń fi earring mi sínú àpò owó mi. Àwọn nǹkan tó wà nínú, àwọn nǹkan tó wà nínú àpò owó mi nìyẹn.

Ṣé o mọ bí a ti ń pẹja? Mi ò mọ bí a ti ń pẹja o. Mi ò mọ bó n ṣe máa ń pa ẹja torí mi ò lè pa adìyẹ. Kàn wá nípa ẹja torí ànu wọn máa ń ṣe mí ká lọ sí odò ká lọ mú ẹja. Hmm, mọ̀ ṣe. Mi ò mọ bó ṣe ń pa ẹja, bẹ́ẹ̀ ni mi ò mọ bó ṣe ń pa adìye pẹ̀lú. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa jẹ wọ́n dáadáa torí wọ́n máa ń dùn.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ní ọ̀sán èèyàn o gbọdọ̀ máa jẹ oúnjẹ tó, tó, tó kíjù. Ní ọ̀sán èmi a lè mu gàárì, mo lè mu gàárì àbí kí n wá ǹnkan ìpápa nu kí n jẹ, àwọn nǹkan tí mo máa ń jẹ ní ọ̀sán nìyẹn. Bee ná ni tí oúnjẹ tí mo bá sè tó bá kù di ọ̀sán, ó lè jẹ́, ó lè jẹ ìrẹsì, ó lè jẹ ẹ̀wà, ó lè jẹ iṣu, ó lè jẹ ànàmọ́. Mo dè, mo dè sì lè mu gàárì pẹ̀lú gàárì àti ẹ̀pà pẹ̀lú ṣúgà. Oríṣiríṣi oúnjẹ ni eeyan lè jẹ ní ọ̀sán.

Ṣé o máa ń pa owó pamọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń pa owó pamọ́. Àn, ẹni tí ò bá ní ìpamọ́ owó, ó wáyé ìyà ni o. Nítorí olúwà ẹ o le máa ṣiṣẹ́ kí èèyàn má ní owó nípamọ́, torí ìgbà ẹ̀rùn ń bọ̀. Èèyàn gbọ́dọ̀ ní ìpamọ́ owó torí ìgbà ẹ̀rùn. Bẹ́ẹ̀ ni, mo ní ìpamọ́ owó. Ṣùgbọ́n nígbà mí o, n ò ní tanra mi jẹ o. Nígbà mí tí kò bá sí owó lọ́wọ́ mi tí ò dẹ̀ sí ọ̀nà àbáyọ, mo máa ń yọ owó nípamọ́ mi o. Ṣùgbọ́n, mo máa ń ní ìpamọ́ owó dáadáa.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn torí Kristeni ni mí, ìdílé Kriisteni ni mo ti jáde. A sì gbọdọ̀ gba ìpàdé àwọn olùgbagbo, a ò gbọdọ̀ pàtì. A gbọdọ̀ lọ sí ilé Olúwa kà sìn, kà yìn in, ká fọpẹ́ fún. Mo máa ń lọ sí ilé ìjọsìn ní gbogbo ọjọ́ Sunday.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mo fẹ́ràn tea ju coffee lọ. Ìdí mi ni wípé coffee ó ní ǹnkan tí olóyìnbo ń pè ní caffeine nínú. Elòmíí caffeine ò de é dáa fún àgọ̀ ara ẹ. Bí èmi lára mi, mo mọ̀ pé caffeine ò dáa fún àgọ̀ ara mi. Torí e ni mi kì í ṣe mu coffee. Mo, mo fẹ́ràn tea ju coffee lọ. Tea kì n po bí milo kì í sì fi milk sí i, mo gbọdọ̀ kí ń mu. Mo fẹ́ràn tea ju coffee lọ.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sí oríṣiríṣi òde. Mo ti lọ sóde ìgbéyàwó, mo ti lọ sóde òkú, mo ti lọ sóde ìkómọ, mo ti lọ-- mo dẹ̀ ti lọ sóde àwọn ìbi iṣẹ́ bí i àwọn tech meetings, àwọn gatherings that, that work related. To oríṣiríṣi òde ni mo ti lọ. Òde dẹ̀ máa ń jẹ́ kí wa, wa pàdé, wa pàdé oríṣiríṣi èèyàn. From there, èèyàn lè network. Mo ti lọ sóde dáadáa.

Ṣé o ti lé ẹni kan kúrò ní iṣẹ́ rí? Rárá o. Èmi ò lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí. N ní àǹfàní náà láti lé. Sùgbọ̀ tí bá ní àǹfàní náà, n ò ní lé ẹnikẹ́ni kúrò ní ibi iṣẹ́ torí àtijẹ̀ àti mu nu oníkálùkùn wá. Àfi kí wá jẹ́ wepé ènìyàn wá ṣe nǹkan tó wá ṣe àjàǹbá fún iṣẹ́. Ǹkan tó lè fa kí yàn le lé èèyàn kúrò ní idi iṣẹ́ nìyẹn. Ṣùgbọ́n n ò lé ẹni kankan kúrò ní ibi iṣẹ́ rí.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Mo nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ ago ọwọ́ gan-an. Nítorí apart from, ẹhn, torí kí ẹ̀yin lè bá máa wọ ago, apart from-- yàtọ̀ sí ìyẹn, ó máa ń bu ẹwà kún ìmúra ènìyàn. Ago ọwọ́ máa ń bu ẹwà kún ìmúra ènìyàn. Nítorí tó bá múra tán kí o wa wọ ago sí i, ìmúra yẹn máa yàtọ̀. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran oríṣiríṣi àgọ́ ọwọ́ bí i Patek Philippe, Rolex. Oríṣiríṣi àgọ́ ọwọ́ mo fẹ́ran láti máa wọ.

Ṣé owó tí ò ń gba dára tó? Rárá o. Owó tí mò ń gba kò dára, kò dára rárá torí ọrọ̀ ajé orílẹ̀-èdè mi kò, kò wà ní ẹ̀tọ́. Nítorí náà, owó, owó tí mò ń gbà ó keere. Owó tí mò ń ná lóṣù ó ju owó tí mò ń gba lọ. Nítorí náà, owó tí mò ń gba ò dára tó ráráraraá. Àti jẹ àti mú, ara bàtà, ká ra aṣọ ká ra ǹkan ẹ̀ṣọ́ kò tó rárá. Kò dára tó.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Tó bá jẹ́ fóònù tí ara tèmi tí ò se fóònù ibi iṣẹ́, fóònù tara tèmi, n ò lè gbé fóònù tara tèmi ní ibi iṣẹ́. Tí n bá sì fẹ́ gbé, màá wọ toilet lọ láti lọ gbe. Nítorí pé ọ̀gá mi máa kà mí. Bí mo ṣe máa ń gbé fóònù ní ibi iṣẹ́ ni yẹn. Ṣùgbọ́n tó bá jẹ́ fóònù ibi iṣẹ́, mo lè gbé kí ń bá oníbàárà náà sọ̀rọ̀ kí ń bá a dárò. Bí mo ṣe máa ń gbé fóònù ní ibi iṣẹ́ niyẹn.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Rárá o. Ọ̀ọ́. Mo ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ ni jíjẹ. Tí o bá sá ti sè é igbé. Gbogbo oúnjẹ ni jíjẹ o. Bo jẹ́ ìrẹsì, bo jẹ́ ewá, bo jẹ́ isù, bo jẹ́ pasta, bo jẹ́ spaghetti, bo jẹ́ oúnjẹ òyìnbó. Oríṣi kò sí oúnjẹ tí mi ò lè jẹ. Mi ò sì ní ìkórìíra sí oúnjẹ kankan. Oúnjẹ jẹ́ nǹkan tí mo fẹ́ràn gan-an ni. Nǹkan tí mo fẹ́ràn. Mo fẹ́ràn oúnjẹ o. Mo wà ní ìkórìíra sí oúnjẹ kankan.

Ṣé o ti ṣe ife-- Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Tó yẹ pé n ò gbá owo oṣú, mo n ṣiṣẹ́ ní ojoojúmọ́ mi o si gbá owo oṣú. Iṣẹ́ ọ̀fẹ́ ò dára o. Bọ. Iṣẹ́ ọ̀fẹ́ kan tí mo rí pé ó, ó san mí ni volunteer work, volunteer work tí mo ṣe. Tó yẹ pé mo gba certificate ó sì rán mi lọ́wọ́. Mm, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Bẹ́ẹ̀ ni, mo máa ń mu omi gan-an ni, torí omi dára lára, ó sì máa ń, ó sì máa ń save kidney. They are saying that drink water to save your kidney. Omi dára púpọ̀ o. Lójúmọ́ kan mo lè mu tó sachet omi márùn-ún sí mẹ́fà ní ojúmọ́ kan. Bẹ́ẹ̀ ni, torí omi dára, yiò fọ idoti tíara dànu, yóò sara lóore. Omi dára púpọ̀. Mo máa ń mu omi è sachet márùn-ún sí mẹ́fà lójúmọ́.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Igbà tí mo máa ń lo fóònù mi lójúmọ́, ò lóùn ká o. Kò lóùn ká torí ẹni kejì mi ni fóònù mi. Ọ̀rẹ́ mi ni fóònù mi. Ìgbà tí mo máa ń lo fóònù mi ò lóùn ká ráárára. Nítorí láìsí fóònù mi, à, n o ní ní ìdùnnú ráráárá. Fóònù mi ni ọ̀rẹ́ mi. Igbà tí mo máa ń lo fóònù mi o lóùn ká rárárara. Bí ó mú inú mi dùn. Tí n bá wo TikTok tí mo wo Instagram tí mo ṣe iṣẹ́ lórí fóònù mi. Óhun ní ọ̀rẹ́ mi.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ ni, mo máa ń ka ìwé nígbà gbogbo. Ìwé tí ènìyàn ò bá kàwé, ọpọlọ olúwa rẹ̀ á kú, ọpọ ènìyàn á kú. Nítorí náà ìwé kíká dára púpọ̀. Mo máa ń ka ìwé nígbà gbogbo. Ìgbà míi lè lọ sí book store, kí n rí ìwé tí mo fẹ́ràn kí n mu, kí n rà, kí n sì máa ka. Bẹ́ẹ̀ náà ni ìgbà tí mo wà ní ilé ìwé, màá ka ìwé o. Nítorí òbi, òbi ẹni ò gbọdọ̀ rán ẹni lọ́ sukù kí wọ́n san òwo ribirbi, kí ènìyàn wá lọ máa fail. Eeyán ọmọ pé, ẹ̀yàn gbọdọ̀ ka ìwé. Ìwé ṣe kókó, mo màá n ka ìwé o. Ìwé máa ń rán ẹ̀yàn lọ́wọ́ láti jẹ́ kí memory eyan o wà refreshing. So ìwé dára.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream. Mo fẹ́ràn adùn vanilla àti chocolate. Bẹ́ẹ̀ni, vanilla ni mo fẹ́ràn jù lọ. Vanilla máa ń dùn. Ah! Vanilla ice cream, ó like rírí lásán wà tí, wà tí láì jẹ ẹ mi. Apart, apart from wípé ó cool lójú, the color is cool and the taste, taste lasan adùn ẹ̀. Ah! Wa fẹ́ràn vanilla, vanilla ice cream. Vanilla ice cream ni ice cream tó da jù. Mo fẹ́ràn vanilla ice cream gan. Ah! Mo lè fi owó tó kù lọ́wọ́ mi fi ra vanilla ice cream. Tí ó bá kó chocolate, tí ó kó àwọn, àwọn flavor tó kù, vanilla mà á mú. Tí ì bá wá ní option mà á ṣe wáa mú chocolate. Ṣùgbọ́n vanilla ice cream, ah! Ni the best.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Hmmm, mo fẹ́ràn ìbẹ̀rẹ̀ ọdún tí a ń pè ní January. Ìbẹ̀rẹ̀ ọdún tuntun, ọdún aláàyo ọdún olóyún. Mo sì fẹ́ràn ópin ọdún, hmmm, December. O n blle, o n blee, o n blee. December yen dùn o. Ah, mo fẹ́ràn December torí ẹbí, ará, mọ̀lẹ́bí gbogbo wọn máa péjọ láti ṣà, láti ṣàjọyọ̀. December máa dùn. Party máa wà, oríṣiríṣi oúnjẹ máa wà nínú ẹ̀, oni kaluku máa, máa péjọ, wón ṣàjọyọ̀ ọdún, ọdún tó ti parí. December, Christmas. Christmas gan gan ni àyè, àní ayọ̀ ọdún tó parí. Hmmm. Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni Christmas àti New Year.

Ṣé o máa ń gbé àpò ẹ̀yìn? Nn, nígbà tí mo wà ní secondary school àti primary school ni mo máa ń gbé àpò ẹ̀yìn. Ṣùgbọ́n ní ìsìn, ṣíṣí ti dé o. Hmm, ṣíṣí ti dé o. Kódà ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, mo ò gbé àpò ẹ̀yìn rárá o. Mo gbé nǹkan tí a ń pè ní tote bag àbi fancy bag. Nǹkan tí mo máa ń gbé lọ ilé ìwé ní yan o. À, wọ́n jẹ lẹ́lẹ́. Ó ti pẹ́ tí mo ti gbé àpò ẹ̀yìn. Kẹ́yìn? Rárá o, mo yàn kí n gbé àpò ẹ̀yìn. Ìgbà yẹn nìyẹn ṣíṣí ti dé o. Hmm, ọ̀gá ti dé. Wọn ò gbe á pọ̀n ẹ̀yìn rárá mọ́. Wọ́n àpò ẹ̀yìn dára. Àwọn ọkùnrin sì máa ń gbé àpò ẹ̀yìn dáadáa. Ṣùgbọ́n àpò ọwọ́ ni mo máa ń gbé. Mo ò kí n gbé àpò ẹ̀yìn.

Àkókò mélòó ni o ṣètò ágógó ìjí rẹ? Àkókò mélòó? Àagó ìjí mí, mó máa ń fí àagó ìjí mi sí àago márùn-ún ní àárọ̀. Mó máa ń fi àagó ìjí mí síi, tí ó sì máa ń dù n. Ṣùgbọ́n èmi jẹ́ ẹnìkan tó jẹ́ pé tí mo bá ti mọ̀ pé mò ń lọ sí ibi iṣẹ́ ní ìjọ́ kejì, tí àago mi bá ti dùn ní, ní, ní àago márùn-ún, màá dìde. Màá sì lọ ṣe nǹkan tí mo fẹ́ ṣe kín prepare fún iṣẹ́ ọjọ́ náà. Ṣùgbọ́n tí mo bá ti mọ̀ pé mi ò lọ ibikàn, mi ò ní iṣẹ́ tí mo fẹ́ ṣe, mi ò ní jí ní àago márùn-ún, màá jí lágó mẹ́sàn-án òwúrọ̀. Màá pa àago ìjí mi tó bá ti dùn ní àago márùn-ún, màá jí ní àago mẹ́sàn-án. Nítòrí kò sí iṣẹ́ tí mó fẹ́ ṣe. Kò sí ibi iṣẹ́ tí mò ń lọ. Kò sí ẹní tí mó fẹ́ bá ṣiṣẹ́ ní ọjọ́ náà. Nítorí náà, màá sùn. Ṣùgbọ́n tí mo bá ń lọ ibi iṣẹ́, àago ìjí mi, àago márùn-ún gééré gé ni.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èrò, èrò tuntun. Bẹ́ẹ̀ni, ní àkókò kani mo wà ní ibi iṣẹ́ tí ọ̀gá mi ṣì ní, "à, báwo la fẹ́ ṣe eléyìí o? Báwo la ṣe fẹ́ ṣe gbà? Báwo la ṣe fẹ́ ṣe gbà?" Màá ronú jinlẹ̀, màá ro nǹkan tí a lè ṣe sí nǹkan náà, solution sí problem yẹn. Tí èrò bá sì wà ní ọkàn mi, tàbí tí mo lọ sí orí ẹ̀rọ ayélujára, tí mo search, tí mo search, tí mo search, tí mo search, màá mú solution wá sí problem yẹn. Màá mú èrò tuntun wá nítorí kí wàhálà náà kó lè ba soft.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Mo wà ní oríṣiríṣi ojú òpó ayélujára. Bẹ́ẹ̀ ni a sì mọ̀ pé a ní oríṣiríṣi ayélujára. Bá ṣe ní Facebook, ní a ní Instagram, ní a ní TikTok, ní a ní X tí a ń pè ní Twitter. Mo wà ní, mo wà ní ojú òpó Instagram. Mo wà ní ojú òpó Facebook. Mo wà ní ojú òpó TikTok. Mo sì ní WhatsApp pẹ̀lú àwọn ojú òpó tí mo wà nìyẹn. Mo sì wà ní ojú òpó X náà tí a ń pè ní Twitter. Àwọn ojú òpó tí mo wà ni WhatsApp, TikTok, Instagram, Facebook. But àwọn ojú òpó tí mo wà ni.

Ṣé o ní aṣọ wíwé? Aṣọ wíwé bíi ìró àti bùbá àbí bíi òfì. Mo ní ìró àti bùbá, mo sì ní òfì pẹ̀lú. Mo sì ní aṣọ kan tí a rán nígbà yẹn tó máa ń trend nígbà yẹn tí à ń pè ní oleku style. Mo rántí pé mo rán aṣọ ìró, ìró kékeré tí ó gùn púpọ̀ àti bùbá tí a ń pè ní style oleku nígbà yẹn. Ṣùgbọ́n nísìn, ìró àti bùbá, ìró tó gùn àti bùbá, àwọn different stylist tó tiẹ̀ti mà ń ṣe aṣọ náà tó, tó f- tó, tó dára dáadáa. Mo ní aṣọ wíwé, mo sì ní gèlè náà. Mo ní gèlè, mo ní òfì gèlè òfì.

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ímélì rẹ? Mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi ní ojoojúmọ́, torí òṣìṣẹ́ ni mí. Mo gbọdọ̀ máa wo ímélì mi ní ojoojúmọ́, nítorí ẹlòmíì tí lè ṣe-- o ti lè send imail sí mi kí n sì máa rí notification. Nítorí náà, mo máa ń ṣàyẹ̀wò ímélì mi, mo máa ń, mo máa wo ímélì mi lójoojúmọ́ kí n lè rí àwọn ẹrù, messages tó ti wọlé kí n sì lè reply wọ́n.

Èdè wo ni o fẹ́ kọ́? Hmm, mo fẹ́ kọ́ èdè Faransé dáadáa. Mo jẹ́ akẹ́kọ̀ọ́ èdè Faransé ní yunifásítì ti ìlú Èkó. Ṣùgbọ́n, sísọ èdè náà n ò tíì, n ò tíì mọ èdè náà sọ dáadáa. Mo lè sọ ó, ṣùgbọ́n mi tíì mọ sọ dáadáa. Nítorí náà, mo fẹ́ kọ́ èdè náà. Mo fẹ́ kọ́ kí n mo sọ dáadáa. Tóbá jẹ́ ká ti káakọ káakà, mọ lè kọ, mọ lè ká. Ṣùgbọ́n n ò lè sọ dáadáa. Mo lè sọ ó, ṣùgbọ́n mọ lè sọ dáadáa. Eléyìí tàn pé ni fluency, fluent. Mi o fluent nínú èdè náà. Nítorí náà, mo fẹ́ kọ́ dáadáa. Ọ̀nà tí mo ṣì fi lè kọ dáadáa ni tín bá, tín bá train ara mi, tàbí kí n lọ sí ìlú Faransé, ibi tí a ti n, ibi tí èdè náà ti wá. Nítorí náà èdè Faransé ni mo fẹ́ kọ́.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìrọ̀ àwọn oníbàárà? Báwo ni o ṣe máa ń gbọ́ ìrọ̀ àwọn oníbàárà? Bẹ́ẹ̀ni, àwọn oníbàárà bí olóyìnbo ṣe sọ pé, "Ehm, a customer is always right." Bẹ́ẹ̀ni, torí pé àwọn ni wọn jẹ́ oníbàárà. Wọn ní right àti sọ pé, "À, mi ò like sáfísì yìí o. Ẹ, ọjà yìí, ẹ kọ fún mi pé àbí ọjà yìí ó ṣe bákan ṣe bákan." Bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ wọn ni. Nítorí náà, tí oníbàárà bá ti complain pé, "À, ǹkan báì báì báì, ọjà yìí ó ṣe o. Ọjà mi ò pé o. Ọjà mi ò "Ó di dandan kí èèyàn ṣe àmójútó ẹ̀. Bi kí a bá oníbàárà náà sọ̀rọ̀ pé, "À, ẹ má bíi inú ẹ. Báì báì ló ṣe rí. Báì báì ló ṣe rí. À, a mọ̀, bá ṣe máa, bá ṣe máa compensate yìn." Bá ṣe máa bá oníbàárà náà sọ̀rọ̀ tí ó ò ní di ìjà àbí ìbínú.

Báwo ni o ṣe máa ń pín owó ìnáá pẹ̀lú àwọn ọ̀rẹ́? Hmmm owó ináà tó ba jẹ́ pé èmi àti awọn ọ̀rẹ́ mi, àbí ẹ̀níyàn kan fún wa lówó, àbí owó kan yọ tó jẹ́ pé kí gbogbo wa lè pín, a máa pín lọ́gbọ́n ọgbọ́n ni, kò sí ẹnìkan tí yóò gbà ju ẹni kan lọ. Ọgba ọgba ni ìpín oníkálukú, kò sí pé ẹni kan gba five thousand, ẹni kan gba fifty thousand, rárá o, oníkálukú á gba ìpín ọgba ọgba ni. Bó ṣe yẹ kó rí ènìayàn, bí ènìyàn ṣe yẹ kó pín owó láàrín àwọn ọ̀rẹ́ ọgba ọgba.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Hmmm. Ilé ìsẹ̀mbáyé tí a ń pè ní museum. Bẹ́ẹ̀ni, museum. Mo fẹ́ràn láti lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí pé èèyàn a rí oríṣìíríṣìí àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní ayé àtijọ́ kan tó bí èèyàn. Ní ìgbà mí kan tó bí àwọn bàbá wa gan, àwọn nǹkan tó ti ṣẹlẹ̀, àwọn nǹkan, àwọn nǹkan, àwọn nǹkan tó, tó ní ipa ni èèyàn a rí níbẹ̀. Ilé ìsẹ̀mbáyé jẹ́ ibi tí èèyàn lè lọ láti, láti ní fun and kí èèyàn ó ní ìmọ̀ si nípa history, nǹkan tó ti ṣẹlẹ̀ ní ayé àtijọ́

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Hmn, mo máa ń jẹ oúnjẹ alẹ́ níbi, ehn, around seven to eight PM. Nítorí kò da kí ọmọ jẹ oúnjẹ tí ilẹ̀ bá ti ṣú jù kí ìkun eyan maá lọ tóbi. Nítorí náà, mo máa ń jẹ oúnjẹ alẹ́ ní ǹkan bi seven sí eight PM. Nítorí kí oúnjẹ mí lè ba digest dáadáa, kí ilẹ̀ bá sùn ní àyò àti àlàáfíà.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe bíi gẹnẹrétọ̀. Máa tú púlọ́ọ̀gì gẹnẹrétọ̀, máa tú tó bá ti dọ̀tí, máa tú, máa, máa fọ, màá fi, ẹ, pẹtrofolu máa tìí bọ̀ padà, màá lúùsì ẹ̀, màá de padà. Mo mọ bí a ṣe ń tún sọ́kẹ́ẹ̀tì náà ṣe, mo lè tún ṣe dáadáa.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wọ fìlà. Nítorí pé tí èèyàn bá ń jáde báyá nínú ọrun àbí ti eyan bà fe bọ̀rí èyàn láìsí ìbòrí, èèyàn lè wọ fìlà. Fìlà dára, mo fẹ́ràn láti máa ra fìlà kí n sì máa wọ, mo fẹ́ràn rẹ̀ ju síkáfù lọ.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí. Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi. N ò kí ń fi ayé ìkọ̀kọ̀ mi hàn lórí íńtánẹ́ẹ̀tì. Nítorí internet is not a real place. Mo ò kí ń fi ayé ìkọ̀kọ̀ mi hàn. Ǹkan tí mo bá fẹ́ kí íńtánẹ́ẹ̀tì rí ni wọ́n máa rí, ǹkan tí mo bá fẹ́ ẹ ká mọ̀ ni wọ́n máa mọ̀. Mi ò ní fi ayé ìkọ̀kọ̀ mi gbé sórí íńtánẹ́ẹ̀tì. Máa ń bí à á, mo ti ra mọ́tò o, mo ti ṣe kíní kan o, mo ti ń ṣiṣẹ́ o, mo ti ṣe gbá àwọn ẹlòmíì wà tó máa ń ṣe irù ẹ̀ dáadáa. Tí wọ́n bá ra mọ́tò, wọ́n á post, tí wọ́n bá jẹun, wọ́n á post, tí wọ́n bá yàgbẹ́, wọ́n á post. Mo ò kí ń fi ayé ìkọ̀kọ̀ mi sórí íńtánẹ́ẹ̀tì.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, tí ìràwọ̀ bá ti jáde ní alẹ́, mo fẹ́ràn láti máa wo wọn. Àwọn ẹ̀yàn nkan na máa ń sọ pé tí ènìyàn bá n wo ìràwọ̀, you can say your wish to a star and your wish will come true. Mo máa ń wo ìràwọ̀, mo sì fẹ́ràn bí ìràwọ̀ náà ṣe máa ń tàn. Ó máa ń wà very, very beautiful. So mo máa ń wo ìràwọ̀ gan-an. Mo sì nífẹ̀ẹ́ ìràwọ̀.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù mi, ó lè dúró, ó lè last mi fún òdìdì ọjọ́ kan, tí a ń pè ní twenty four hours. Ó lè last mi fún twenty four hours. Kódé máa kú, tí mo sì ń lo íńtánẹ́ẹ̀tì nígbà gbogbo. Bátìrì fóònù mi dára gan ni.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe ni, "Máa ṣerò ẹnì kejì rẹ pín." Hmm. Kókó ẹ̀ i ẹ̀kọ́ tí mo kọ́ jù nígbà kékeré mi ni, "Má ṣe ro ẹni kejì rẹ pín." ẹ̀dá o láro pín o. "Má ṣe ro ọmọ ẹni kejì rẹ pín. Ọmọ ẹni kejì rẹ torí tí kò ṣe dáda lóní, óún padà bo wa ṣe dádá lọ́la. Ọmọ ẹni kejì rẹ tí óò-- tí ò da lónì, óún padà wá-- tí ò lówó lónì, óún padà bá a lówó lọ́la. "Má ṣe ro ọmọ ẹnì kejì rẹ." Mo fẹ́ràn ẹ̀kọ́ náà púpọ̀ torí ó ṣí ojú mi sí àwọn nǹkan tó pọ̀. Nítorí nà, ẹ̀kọ́ tí mo kọ́ tí mo sì fẹ́ràn jù nígbà èwe mi nìyí.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Kò sí bàtà tí emi ò lè wọ̀. Ó jẹ́ mo lè wọ heels, mo lè wọ slippers, mo lè wọ platform slippers, mo lè wọ shoe. Kò sí irú bàtà tí mi ò lè wọ̀. Bí bá jẹ́ heels ni, mo lè gbe heels dáadáa. Sneakers, mo lè wọ sneakers. Shoe, mo lè wọ shoe ná. Báyìí jẹ́ platform slippers, mo lè wọ platform slippers ná. Tó bá ṣàti bá mi léṣẹ́ mu, tó dé jẹ́, ẹ, size mi, ó wa okay.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ ní àárín ọ̀sẹ̀, ṣùgbọ́n mo máa ń fọ aṣọ dáadáa ní ẹ̀yìn ọ̀sẹ̀, torí ìgbà mi, mi mọ, mo lè máa ráyè ní àárín ọ̀sẹ̀ àti lọ bí ṣẹ́ ká dé padà ó ti máa re'yàn. Keyàn tó wá ńkan teyan maa je, o tukí èèyàn máa jẹ́, ó ti lè rẹ ara. Nítorí náà, ẹ̀yìn ọ̀sẹ̀ ni mo fẹ́ràn láti máa fọ aṣọ. Àwọn aṣọ tó ti tọ́ tí a tún lè ṣe báálẹ̀ fọ, bó ti fọ aṣọ kí a lè ṣe lẹ́yìn ọ̀sẹ̀, ẹ̀yìn ọ̀sẹ̀ ni mo máa ń fọ aṣọ jù.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Tí oníbàárà bá ti ní complain boya nípa ọjà tó rà, boya ọjà náà o dà abi ọjà náà o pè àbí nǹkan kan, bí mo ṣe máa ń múra sílẹ̀ láti fún ìpàdé, màá lọ bá oníbàárà náà pẹ̀lú ohùn tuntun àti ìrọ̀wẹ́lẹ̀. Màá bá oníbàárà náà sọ̀rọ̀, màá sàlàyé pé "à, báyìí báyìí báyìí ni ó ṣẹrẹ̀ o, ẹ má bíi nù, a máa compensate yín fún nǹkan tó ṣẹlẹ̀." Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún oníbàárà mi, because oloyinbo a sọ pé customers are very right. Wo ẹni complaint tí oníbàárà bá ti mú wá, mo màá tètè attend sí i.

Ṣé o máa ń gba àwọn ìmeèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, àwọn ìmeèlì tí kò wúlò tí mi ò nílò, kò sí ǹkan tí mo fi ń ṣe. Kọ̀ní jẹ́ àwọn ìmeèlì ẹni kan láti pósítì rẹ. Ẹ̀hn company kan ṣe kò wúlò kò ní ìwúlò fún mi rárá. Mo ń gba irú àwọn ìmeèlì náà. Ṣùgbọ́n nkán tí mo máa ń ṣe sirú àwọn ìmeèlì náà ni mo máa ń delete e ni.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ti mo bá ti jí ní òwúrọ̀, tójèpẹ́ mo ń lọ sí ibi iṣẹ́, tí mo ti jí ní ago márùn-ún, mo ti fi àwọn nǹkan tí mo fẹ́ ṣe, ohun tó kúrò nílé fún ibi iṣẹ́, màá dáná. Ni òwúrọ̀, màá dáná, màá gbálẹ̀, màá tún ibùsùn mi ṣe, màá ṣí ìwẹ̀, màá múra fún ibi iṣẹ́. Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀, ìjọ́ tí mo máa ń lọ sí ibi iṣẹ́. Àmọ́ ìjọ́ tí n ò bá lọ sí ibi iṣẹ́, mo lè sùn dídi ago mẹ́ẹ̀sán. Ṣùgbọ́n tí mo bá ti jí ní ago mẹ́ẹ̀sán, màá dáná, màá wá nǹkan tí mo máa jẹ, màá gbálẹ̀, màá sì sùn padà.